Oṣù wo ni a bí ọ? A bí mi ní oṣù kejì, ó ọmọ àkuàriọ̀sì ni mí.

Kí ni àwọn ǹkan tó wà nínú àpò owó rẹ? Èmi kò tilẹ̀ mọ tàbí kí n lè sọ pé ìbéèrè yìí kò tilẹ̀ yé mi rára. N kò mọ ǹkan tí ìbéèrè yìí dá lé lórí ní pàtó o.

Irú kọ̀ǹpútà wò ní o ní? Kọ̀ǹpútà alágbèékiri ohun ni mo ní, èyí tí ẹ̀yà infinity tí mo rà ní ọdún tí ó kọjá.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa? Mo mọ bí a ti ń ṣe ìrẹsì, àmàlà, èbá.

Ṣé o máa ń mu ògùn lójoojúmọ́. Rárá o, n kò kí ń mu ògùn lójoójúmọ́. Nígbà tí n kò ń ṣe ẹni tí ó rẹ̀, omi ni mo máa ń mu ní ojoojúmọ́ nítorí omi dára fún àgọ́ ara wa púpọ̀.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Ó dára púpọ̀ láti máa ranni lọ́wọ́, nítorí ó ma ń fún ni ní ayọ̀, ó sì ma ń fún ni ìfọ̀kànbalẹ̀. Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o ní orúkọ ìnágijẹ? Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnágijẹ. Orúkọ ìnágijẹ mi ni Ajagbé BTC. Èyí tí àwọn ọmọ ilé ẹ̀kọ́ mi fẹ́ràn láti máa pè mi jùlọ ní.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Ni àárọ̀ kùtùkùtù ni mo máa ń sáré. Ó jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ. Ó dára fún àti mú àgọ́ ara jí pípé. Ó dára púpọ̀.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Ìdí rẹ̀ ni pé ó lè di ọjọ́ ọ̀la kí àdéhùn yẹn. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí mo bá ti ka àdéhùn dáadáa, mo mọ̀ pé kò kí n parọ́

Nígbà wo ni o má a ń gé irun rẹ? N kò tilẹ̀ lè sọ̀, ṣùgbọ́n mo fẹ́ràn láti má a gé irun mi ní ọ̀sẹ̀ méjì méjì. Abẹ fẹlẹ ni mo dẹ̀ fẹ́ràn láti má a fi gé irun mi.

Ṣé o máa ń rántí àláà rẹ? N kò tilẹ̀ lè sọ bóyá mọ́ máa ń rántí àlá. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń gbàgbé àlá mi nígbà tí mo bá ti jí.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà nǹkan ni mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì bí ojú òpó Instagram. Mo tún ti ra nǹkan rí lórí Temu àti Jumia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Nigbawo lo kẹyin lọ rí dokita. N ò tilẹ̀ lè rántí ìgbà tí mo kẹ́yìn lọ rí dọ́kítà. Ó ti má tò ǹkan bi ọdún méje sẹ́yìn tí mo ti farahàn ní ilé ìwòsàn tàbí lọ yọjú sí dọ́kítà kankan.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà nítorí ọmọlúàbí ni mí. Èmi kò kín ṣe ìpátá jagidijagan. Mo máa ń rìn ní àlàáfíà gẹ́gẹ́ bí o sì ti mọ̀ pé Kristẹni ni mí pẹ̀lú ọmọ ilé ìjọsìn Apostle ti Kristi.